Ìlú Birkenau wà ní afọ́nifojì kékeré kan níbi tí ìkùùkuu ti máa ń dé ṣáájú ìmọ̀lẹ̀ òwúrọ̀, tí ó sì máa ń dúró pé péju bí ó ṣe n lọ láti òkè ò. Ó dàbí pé àwọn òrùlé dẹ́dìẹ́ ni a tún káàkiri dé bá ọ̀dọ́ kan tí ó yí ká bí ìbẹ̀rẹ̀ tí kò ti ní bà. Ṣùgbọ́n láti inú ìgbìmon ìdákẹ́jẹ́ rẹ̀ jinlẹ̀ ju ìdákẹ́jẹ́ lọ. Ó dàbí àárín ìmí ṣáájú tí ẹni kan pinnu bóyá yóò sọ òtìtọ́ tàbí kò sọ. Àwọn ènìyàn Birkenau kì í ṣe àìlera. Wọ́n máa ń kí ara wọn, wọ́n máa ń fun fọ̀wọ́ kí ara wọn, wọ́n sì máa ń ṣí ilẹ̀kùn fún ara wọn. Ṣùgbọ́n ọ̀rọ̀ wọn kúkúrú. Wọ́n gẹ̀ ẹ sí bó ṣe yẹ nìkan. Ọjọ́ iṣẹ́, iye owó búrẹ́dì, ohunkóhun tí ó bá dùn bẹ́ẹ̀ lọ tàbí ewu, bí ẹni pé ọ̀rọ̀ lè tu ohun kan tí ó dára ká fi sínú ilé. Kò sí ẹnikan tó rántí gangan ìgbà tí ẹ bẹ̀rẹ̀. Àwọn kan sọ pé lẹ́yìn ìkún omi náà nígbà tí ọ̀dọ́ gòkè l'álẹ́ kan láì kilọ̀ tí ó sì gba àpá ìsàlẹ̀ ìlú wọn. Àwọn míì sọ pé ó ti bẹ̀rẹ̀ ṣáájú, lẹ́yìn tí agogo ilé ìsọ̀ àti ìjọ dáwọ́ dídùn ní ọ̀san gangan tí kò tìí sí tún dùn mọ́. Diẹ́ ẹ sì gba pé ìlú náà ti rí báyìí látọ̀dọ̀ pé ìrántí lọ jẹ́ kó dàbí pé ìgbà àtijọ́ kún fún ariwo ju bó ṣe yẹ lọ. Myra Henderson, ọ̀ṣe akíyèsí ìdákẹ́jẹ́ náà nítorí pé kò dàgbà ní Birkenau. Ó dé ìlú náà ní òwúrọ̀ ti òru àti ìmọ̀lẹ̀ njà pẹ̀lú àpótí aṣọ kan ṣoṣo àti lẹ́tà kan tí a ti dé pọ̀ dẹ́bí ó rọ̀ bí i aṣọ. Arábìnrin bàbá rẹ̀, Ena ló kọ lẹ́tà náà pẹ̀lú ìkọ̀wé tí ń tẹ síwájú bí ẹni pé ó ń yára ju ara rẹ̀ lọ. Ilé náà ti di tirẹ̀ ní lẹ́tà náà. Mo rò pé akẹ́kọ̀ọ́ ti tó kí ẹni kan tó bẹ̀rẹ̀ sí fesesi. Mara kò mọ ohun tí iyen tún mọ̀ ṣi ṣùgbọ́n ó wá síbẹ̀. Ilé náà dúró ní etí ìlú níbi tí ọ̀nà òkúta ti padà sílẹ̀ lásán. Ó tẹ sí apá òsì díẹ̀, bí ẹni pé awọ́ rẹ̀ sì ti ṣòfò sí ahòò kan tí ó lè jẹ́ pé kúrú ni tẹ́lẹ̀. Ní inú ilé, òun rí pẹ̀ ìwé àtijọ́ àti ohun kan tí ó dàbí ohun tí òjò ti kan hun. L'álẹ́ àkókọ, Mara kò le sùn. Afẹ́fẹ́ ń kó lu ferefe fèrèsé lọ́wọ́lọ́wọ́. Ilẹ̀lẹ̀ rọ̀ ni iná tí ó dàbí ẹni pé ó ní ìdí ní agbègbè gbogbo rẹ̀.

Afẹ́fẹ́ ń kọlu fẹ́ẹ́rẹ́fẹ́ lọ́wọ́lọ́wọ́. Ilé ilé ìlẹ̀ẹ́ ń rọ̀ ní iná tí ó dàbí ẹni pé ó ní ìdí ní abẹ́ gbogbo rẹ̀, tí kò bá jẹ́ pé ó di ẹ̀mí mọ́lẹ̀, a kì í gbọ́ ìfọ̀kàn wa. Ìròyìn ìròyìn kan kì í ṣe ohun gangan ṣùgbọ́n ó dàbí àfọ̀mọ́ ohun tí ògiri lè rántí. Rárá jókòó sí sórí ibùsùn nígbà tí ó dúró lé pẹ̀lú ẹsẹ̀ pẹlẹbẹ. Ìrọ̀ náà túnbọ̀n gbàngba kò wá láti ibikíbi pàtó. Ó dàbí pé ilẹ̀ ilé fúnra rẹ̀ ló ń sọ̀rọ̀ lórí rẹ̀. O yẹ kí ó bẹ̀rù, ṣùgbọ́n dípò bẹ, òun kọ tún sílẹ̀ nínú aya rẹ̀. Ni òwúrọ̀ ọjọ́ kejì, ó bí ẹni ṣọ́wọ́ bẹ́rẹ́ ti sí ilé yìí máa ń sọ̀rọ̀ ni, ṣe ilé yìí máa ń sọ̀rọ̀ ni ló bí lọ́wọ́lọ́wọ́ bí ẹni pé ó ń bèrè nípa pápá omi. Onísọ̀rọ̀ náà dúró láàárín gige búrẹ́dì. Ó bí pé dúró ni afẹ́fẹ́ fún ìṣẹ́jú kan ju bó ṣe yẹ lọ. Àwọn ilẹ̀ àtijọ́ máa ń dùn ló sọ nígbà tó yá, kò sí nǹkan kan àjèjì, ṣùgbọ́n èyí dàbí rẹ́dì tàbí rọ̀yìn ló dá dúró kan. Ní ọjọ́ díẹ̀ tó tẹ́lẹ̀, wọ́n á bẹ̀rẹ̀ sí í rí ohun mìíràn. Àwọn ènìyàn ń yágó fún ilé náà. Àwọn ọmọ máa ń kọjá sí apá kejì ọ̀nà. Ni alẹ́, ẹ̀yàn náà padà bọ́ lágbára si, kí kò fún ìmọ̀lára ìbànújẹ́, yọ tún sílẹ̀. Ifẹ́ kú ìfẹ́. Ni alẹ́ kẹrin tó tẹ́lẹ̀, ìrọ̀ náà tó mú un lọ sí ilé ìpamọ́ lè. Ìlẹ̀kùn rẹ̀ sì jẹ́ pé, àti ya, ó mọ́sá ju. Ṣùgbọ́n àwọn náà ti dàtà. Ó sì fò ọ̀hún, lábẹ́ òwe àwọn pẹ́tásí, sọ̀kalẹ̀ sínú òkùnkùn tí ń wù bí ilé àti ààrín irin. Ní ìsàlẹ̀ tábìlì igi kan wà tí à ń kùn fún àkójọpọ̀ ìwé ọ̀pọ̀lọpọ̀. Awọ wọn ti wọ, ẹ̀yà ẹ̀yìn wọn ti fò. Ojú ìwé wọn sì kùn fún ìkọ̀wé ọtí tó dé etí. Ìkọ̀wé yàtọ̀ níǹkí yàtọ̀ díẹ̀ dáadáa tí ẹ sì kùn fún ìbànújẹ́ tí a fi agbára ti sílẹ̀ níbí pé ìwé náà fún. Lára sí ọ̀kọ̀ láì yàn ni ó sọ fún pé mo bẹ̀rù ní ọkọ̀ ní báyìí tí ó ti pẹ́ jù. Tí mo bá sọ ọ níta ó di gidi tí mo bá kọ̀ ọ́ síbí pé ẹ ó máa dúró níbí. Mi ò ṣàníyàn pé mi ò gbọ́ àríwé ẹni ọmọ àríjìyàn kì í ṣe búrú búrú. Ó túnmọ̀ sí pé ẹnikẹ́ni kan fetí sí. Èmi máràdà ìwọ̀nyí kì í ṣe ìbéèrè àjú. Wọ́n jẹ́ ìtẹ̀wọ́gbà ohun tí ó kàn sàn. Nígbà yẹn lọ, lé ohun tí arábìnrin bàbá rẹ̀ túnmọ̀ sí. Rockefeller ti kọ́ ara rẹ̀ láti má sọ, ṣùgbọ́n kò kọ́ ara rẹ̀ láti má ní ìmọ̀lára.

Ni gbogbo ibi iṣẹ́, bóya ọ́fíìsì ni, ilé iṣẹ́ ọ̀pọ̀, ní ilé ìwé ni, ilé ìwòsàn tàbí iṣẹ́ kékèè tí ẹni kankan ń ṣe, àwọn ohun èlò kan wà tí kò ṣe é yá sílẹ̀. Àwọn ohun èlò wọ̀nyí ni ń jẹ́ kí iṣẹ́ ẹ ran kí ó yára kí ó sì jẹ́ pé a lè ṣe é dáadáa láìsí ìṣòro púpọ̀. Nígbà mi a máa ń rò pé ohun èlò túmọ̀ sí ẹ̀rọ nìkan, ṣùgbọ́n ní tòótọ́ ohun èlò tún lè jẹ́ ohun tí a fi ń ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ àti nípa ìhùwàsí ẹ jẹ́ kí a ṣàlàyé wọn lọ́nà tó jinlẹ̀. Ni ayé òde òní, kọ̀mpútà, fóònù ọlọ́gbọ́n àti ìkànnì ayélujára jẹ́ ohun èlò pàtàkì jùlọ ní ibi iṣẹ́. Kọ̀mpútà ni a fi ń kọ ìwé, ta fi ń ṣètò àkọsílẹ̀, ta fi ń ṣe ìṣirò àti ní bá àwọn ẹlòmíì sọ̀rọ̀. Fóònù ọlọ́gbọ́n jẹ́ kó rọrùn láti kàn sí àwọn alábáṣiṣẹ́, gba ìkìlọ̀ iṣẹ́ àti yanjú ọ̀ràn kíákíá. Ìkànnì ayélujára sì jẹ́ kó ṣe é ṣe láti fi Email ránṣẹ́, kọ́pà nínú ìpàdé lórí ayélujára àti láti rí ìmọ̀ tuntun tó ń ran iṣẹ́ lọ́wọ́ láìsí àwọn ohun èlò wọ̀nyí. Ọ̀pọ̀ iṣẹ́ ò ní rin dáadáa ní àsìkò yìí. Iṣẹ́ kankan ò le ṣáṣeyọrí bí ìbánisọ̀rọ̀ kò bá dáa. Ohun èlò ìbánisọ̀rọ̀ lè jẹ́ ohun ìkọ̀wé tàbí afẹ́rẹ́ ní Email, ìwé àkọsílẹ̀, àpèjọ àti ìbánisọ̀rọ̀ ìjúkójú. Ní ibi iṣẹ́, agbára láti sọ ohun tí a fẹ́ sọ kedere láì fa ìjàmbá tàbí ìbànújẹ́ jẹ́ ohun èlò pàtàkì gan-an. Pẹ̀lú èyí, agbára láti fetí sí àwọn ẹlòmíì dáadáa jẹ́ àpẹẹrẹ kan pàtàkì tí ìbánisọ̀rọ̀ rere. Akẹ́kọ̀ọ́ jẹ́ ohun èlò tí kò ní ọwọ́ ropọ̀ ní ibi iṣẹ́. Akẹ́kọ̀ọ́ àkọ́kọ́ ni a fi ń dáhùn iṣẹ́ wọn. Àwọn ohun èlò bí i kàléńdà, àtòjọ iṣẹ́, àkíyèsí lórí fóònù àti ìṣètò àfojúsùn jẹ́ ohun tí ń ran ẹni lọ́wọ́ láti mọ ohun tí yóò ṣe, ìgbà tí yóò ṣe tàbí time tó máa parí rẹ̀. Ẹni tí kò mọ̀ bí a ṣe ń ṣètò àkókò rẹ̀ lè ní ìmọ̀ léèní ọgbọ́n ṣùgbọ́n iṣẹ́ rẹ̀ lè dàrú nítorí àìṣètò. Ìmọ̀ jẹ́ ìrìnṣẹ́ tó lágbára jùlọ. Àwọn ìwé kikọ̀ọ́ ẹ̀kọ́, ìrírí àti ìmúra tí tẹ̀síwájú ti jẹ́ ohun èlò tí ṣe pàtàkì gan-an níbi iṣẹ́. Ẹni kankan kò bá kọ́ ẹ̀kọ́ tuntun, ìdàgbàsókè kò ní sí. Kíkọ ẹ̀kọ́ tuntun jẹ́ kó rọrùn láti yanjú ìṣòro, láti ṣiṣẹ́ dáadáa pẹ̀lú àwọn ẹlòmíì àti láti tẹ̀síwájú nínú iṣẹ́ ẹni. Kò sí ohun èlò tí ó ju ìwà rere lọ ní ibi iṣẹ́. Ìfaradà, ìgbọ́ràn, ìtẹ́lọ́rùn, ìwà ọmọlúwàbí àti ìtara láti ṣiṣẹ́ jẹ́ ohun èlò tí kò ṣe é fo.

Ní gbogbo ọjọ́ tí mo bá fẹ́ lọ sí ibi iṣẹ́ mi, ìrìn àjò wòn mo ma ń ṣe láti ilé sí ibi iṣẹ́ jẹ́ àpakan pàtàkì gan nínú ìgbésí ayé mi. Kì í ṣe pé mo kan jí kí n lọ sí iṣẹ́ ni, ìrìn àjò yìí fúnra rẹ ní ipá púpọ̀ lórí bí ọjọ́ mi ṣe máa rí, bí ara mi ṣe máa rí àti bí mo ṣe máa ń ṣiṣẹ́ dáadáa níbi iṣẹ́. Ní ìbẹ̀rẹ̀ ọjọ́, mo má ń jí ní kùtùkùtù òwúrọ̀. Ìdí ni pé mo fẹ́ kí àkókò tó pé láti múra dáadáa láì yára láì sí ní ìbànújẹ́. Lẹ́yìn tí mo bá ti jí, mo má ń gbàdúrà mo sì má ń múra ara mi sílẹ̀ fún ọjọ́ tuntun. Lẹ́yìn èyí, mo má ń jẹun díẹ̀ tàbí mú omi kí ara mi lè ní agbára ṣáájú ìrìn àjò. Nípa ìrìn àjò lọ sí ibi iṣẹ́, mo sábà má ń lo ọkọ̀ ìrìnàjò gbogbo ènìyàn gẹ́gẹ́ bí ọkọ̀ ìrìnàjò gẹ́gẹ́ bí ọkọ̀ akérò tàbí kẹ̀kẹ́ ìrìn. Ìdí tí mo fi yan irú ọkọ̀ yìí ni pé ó rọrùn, ó sì dín owó kù ju lílo ọkọ̀ aládàáni lọ. Ní gbogbo òwúrọ̀, mo má ń lọ sí ojú pópó, mo dúró de ọkọ̀ tí yóò gbé mi lọ sí ibi iṣẹ́. Nígbà mi mo lè lo kẹ̀kẹ́ tàbí rìn díẹ̀ lọ lọ́wọ́ owo sí ibi iṣẹ́ kó bá jìnà púpọ̀. Rín tàbí kẹ̀kẹ́ ń ràn mí lọ́wọ́ láti mú ara mi ṣiṣẹ́, ó sì jẹ́ kí n rí àyíká dáadáa. Nígbà tí mo bá n rìn, mo má ń wò bí ọjọ́ ṣe n yọ, mo gbọ́ ariwo àwọn ènìyàn àti ilù. Èyí jẹ́ kí n mọ̀ pé bẹ̀rẹ̀ ọjọ́ ó ti bẹ̀rẹ̀ ọjọ́ tuntun nígbà tí mo bá wà nínú ọkọ̀ ìrìnàjò, mo má ń lo àkókò yẹn lọ́nà tó dáa. Nígbà mi mo má ń ròyìn iṣẹ́ ọjọ́ náà nínú ọkọ̀ mi. Mo má ń ṣètò ohun tí mo fẹ́ ṣe níbi iṣẹ́. Nígbà mi mo má ń ka ìwé, mo má ń kàwé lórí fóònù tàbí gbọ́ orin díẹ̀ láti jẹ́ kí ọkan mi balẹ̀. Gbogbo èyí ń ràn mí lọ́wọ́ láti de ibi iṣẹ́ pẹ̀lú ìtẹ́lọ́rùn. Ṣùgbọ́n ìrìnàjò lọ sí ibi iṣẹ́ kì í ṣe pé ó rọrùn ní gbogbo ìgbà. Ni ọjọ́ kan, ìkógun ọkọ̀ lè dènà lórí pópó tàbí ìjókòó ọkọ̀ lè fa ìdádúró. Nígbà bẹ́ẹ̀, mo má ń gbìyànjú láti ní sùúrù nítorí pé ìbínú tàbí ìbànújẹ́ kò ní ìyànjú ìṣòro náà. Dípo bẹ́ẹ̀, mo má ń lo àkókò yẹn láti sinmi ọkan mi tàbí láti ronú jinlẹ̀. Nígbà tí mo bá ti dé ibi iṣẹ́, mo sábà má ń mọ̀ pé ìrìnàjò tí mo ṣe ti ṣètò ọkan mi dáadáa. Ó ti mú mi kúrò ní ilé wa sí ayé iṣẹ́. Mo ti yípo láti ìgbésí ayé ilé sí ojúṣe iṣẹ́. Ìyẹn ló jẹ́ kí n lè bẹ̀rẹ̀ ìṣe mi pẹ̀lú ìtara àti ìfarabalẹ̀. Ní ìparí, bí mo ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ kì í ṣe ìrìnàjò lásán. Ó jẹ́ àkókò tí mo fi ń mú ara mi, ọkan mi àti ẹro mi sílẹ̀ fún iṣẹ́ ọjọ́. Ó jẹ́ àpẹẹkan pàtàkì nínú ìṣètò ọjọ́ mi tí ó ṣi n ti o n ṣe akọ́bà púpọ̀ nínú bí mo ṣe máa ń ṣiṣẹ́ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo ìbọ̀wọ̀ torí pé ìbọ̀wọ̀ kì í ṣe ìdáráyásán, ó tún máa ń jẹ́ ọ̀nà tí a fi ń kọ́ ẹ̀kọ́, sinmi ọ̀kan àti rí ayé láti ojú ọ̀nà mi. Nígbà tí mo bá ń wo ìbọ̀wọ̀, mo máa ń rí i gẹ́gẹ́ bí àkókò tí mo fi ń yọ ara mi kúrò nínú ìṣòro ojoojúmọ́ tí mo sì ń fi tún ẹrọ mi ṣe, èrò mi ṣe. Mo sábà máa ń wo ìbọ̀wọ̀ ní àkókò ìsinmi mi, pàápàá jùlọ̀ lẹ́yìn ọjọ́ iṣẹ́ tí, tí ó rẹ mi. Nígbà tí mo bá parí gbogbo ojúṣẹ́ mi, wo ìbọ̀wọ̀ ń jẹ́ kí n tún ẹrú, ẹrú inú mi ọkàn kúrò kí n sì rí ìtùnú. Kò ṣeé dandan kí ó jẹ́ gbogbo ọjọ́. Mo ń yan àkókò tí ara mi àti ọkàn mi bá ṣe tán. Nípa irú ìbọ̀wọ̀ tí mo fẹ́ràn, mo ní ọ̀pọ̀ ẹ̀yin, ọ̀pọ̀. Mo fẹ́ràn ìbọ̀wọ̀ ìtàn ayé torí pé wọ́n sábà máa ń kọ́ wa nípa ìgbésí ayé gidi, ìbásẹpọ̀ ènìyàn àti bí a ṣe ń kojú ìṣòro. Mo tún fẹ́ràn ìbọ̀wọ̀ ẹ̀rín nítorí pé ẹ̀rín ṣe ìwòsàn fún ọkàn. Mo sì ń jẹ́ kí ìgbésí ayé rọrùn díẹ̀. Ó sì ń jẹ́ kí ìgbésí ayé rọrùn díẹ̀. Nígbà mi, mo máa ń wo ìbọ̀wọ̀ ìmọ̀ ìjìnlẹ̀, ọjọ́ iwájú, ọjọ́ iwájú tàbí ìgbọ́hùnsọ. Irú ìbọ̀wọ̀ bẹ́ẹ̀ jẹ́ kí ń ronú jinlẹ̀ nípa ìmọ̀ ẹ̀rọ, ọjọ́ iwájú ayé àti agbára ènìyàn. Wọ́n tún ń kọ́ mi pé ìmọ̀lára àti ìpinnu ẹni, ẹni lè yí ìtàn ayé padà. Mo tún gbìyànjú láti wo ìbọ̀wọ̀ Yorùbá àti orílẹ̀-èdè wa nítorí pé ó ń ṣàfihàn àṣà wa, èdè wa àti ìtàn wa. Nípasẹ̀ wọ́n, mo tún, mo ń kọ́ ẹ̀kọ́ nípa ìṣe àtijọ́, ìgbàlódé àti bí àṣà ṣe ń yí padà lọ́dọọdún. Èyí jẹ́ kí n ní ìgbéraga nínú ẹni tí mo jẹ́. Ohun pàtàkì mi ni pé mo kí fún wọ ìbọ̀wọ̀ láì ro. Mo máa ń ní ìgbọ́yànjú láti kọ́ ẹ̀kọ́ kan nínú rẹ̀. Mo máa ń bí ara mi pé kí ni ìtàn yìí kọ̀ mí, kí ni mo lè kọ́ jáde nínú iṣẹ́ àwọn ohun kíkọ yìí. Ni ọ̀pọ̀ ìgbà, ìbọ̀wọ̀ kan lè kọ́ mi ní nípa ìṣòro ìfẹ́ ìdaríji tàbí ìpinnu tó da. Sugbọn mo tún mọ̀ pé òpó ìbọ̀wọ̀ ọjọ́ ju, bí wò ìbọ̀wọ̀ ọjọ́ ju lè jẹ́ ìṣòro ìdí nìyẹn tí mo fi ń ṣètò ara mi ní dáadáa kí ìbọ̀wọ̀ má jẹ́ àkókò iṣẹ́ mi tàbí ojú mi, ojúṣe mi. Ohun gbogbo ni àkókò tẹ̀, ìwọ̀ tí wọ́n ṣe sì ṣe pàtàkì ní ìparí. Bẹ́ẹ̀ ni mo máa ń wo ìbọ̀wọ̀ ṣùgbọ́n mò ń wò ó pẹ̀lú ìmọ̀lára ìṣètò àti èro rere. Ó jẹ́ ọ̀nà tí mo fi ń sinmi, kọ́ ẹ̀kọ́ àti gbádùn ìgbésí ayé. Nígbà tí a bá lo ìbọ̀wọ̀ dáadáa, ó lè jẹ́ ọ̀rẹ́ rere fún ọ̀kùnrin àti ọ̀pọ̀lọpọ̀

Rárá, mi ò ní ẹranko tí mò ń tọ́jú lọ́wọ́lọ́wọ́. Ṣùgbọ́n èyí kò túnmọ̀ sí pé mi ò fẹ́ ẹranko tàbí pé mi ò mọ ìyè wọn. Nítòótọ́, mo ní ìfẹ́ púpọ̀ sí ẹranko nítorí pé wọ́n jẹ́ àpèkán pàtàkì nínú ayé àti nínú ìgbésí ayé èèyàn. Ọ̀pọ̀ ẹranko fún wa ní ìdùnnú, ìtùnú àti ìbáṣepọ̀ tó dáa. Mo ti rí ọ̀pọ̀ èèyàn tí ń tọ́jú ẹranko bí ajá, olóńgbò, adìẹ owúrọ̀ tàbí àgùntàn. Nípa èrí tí mo ti rí lọ́dọ̀ wọn, mo mọ̀ pé títọ́jú ẹranko kì í ṣe ìṣeré. Ó nílọ̀ àkókò, suru, òwò àti ìtẹ́lọ́rùn. Ẹranko nílọ̀ oúnjẹ tó pẹ́, omi mímu, ibi ìsinmi tó dáa àti ààbò jú tó ìlera. Bí àpẹẹrẹ, ajá nílò ìko enu ìrìnàjò lójoojúmọ́ àti ìfẹ́ látọ̀dọ̀ ẹni tí ó ń tọ́jú ẹ. Olóńgbò sì nílọ̀ àyíká mímọ́, oúnjẹ tó yẹ àti ayé àyà láti sinmi. Àwọn ẹranko ilé bí i adìẹ tàbí ewúrẹ́ nílò ààbò kúrò lọ́dọ̀ àjànàkú tàbí olè àti àgbójútó dáadáa kí wọ́n lè dára sí. Ọ̀kan lára àwọn nǹkan pàtàkì jù lọ ni títọ́jú ẹranko ní ojúṣe. Nígbà tí ẹni bá pinnu láti tọ́jú ẹranko, ó gbọ́dọ̀ ṣe tán láti dáa láti gbójú tó àti láti dúró pẹ́lú e ní gbogbo ìpinnu ayé rẹ̀. Ẹranko kì í mọ ìdí tí a fi fi sílé. Ìdí nìyẹn tí ìpinnu yìí fi yẹ kí ó jẹ́ kí ìmùra ẹ rú ní ọjọ́ iwájú tí mo bá rí ayé àti àkókò tó pé aye àti Mi ò ní kó láti tọ́jú ẹranko kan, pàápàá jùlọ ajá tàbí olóńgbò. Nítorí pé mo mọ̀ pé ìbáṣepọ̀ àti ènìyàn àti ẹranko lè jẹ́ ohun tó kún fún ìfẹ́ àti ìtẹ́lọ́rùn. Ṣùgbọ́n títí di ìgbà yẹn, n ó ń bójú tó ìpinnu mi dáadáa kí má bà á jẹ́ ìlera tàbí ìtùnú ẹranko kankan. Nípa yí, rárá mi ò ní ẹranko tí mò ń tọ́jú lọ́wọ́lọ́wọ́. Ṣùgbọ́n mo ní ìbáṣepọ̀ rere pẹ̀lú èrò títọ́jú ẹranko. Mo sì mọ̀ pé ó jẹ́ ojúṣe ńlá tí ó nílò ìtára àti ìfẹ́ gidi.

Ní ọ̀pọ̀ àṣà àti ìtàn Yorùbá, a máa ń gbọ́ nípa ọ̀sán, ajẹ́ tàbí agbára ìbẹ̀rẹ̀. Oṣó, oṣó ajẹ́ tàbí agbára ìbẹ̀rẹ̀. Ṣùgbọ́n ó ṣe pàtàkì gan-an kí á mọ̀ pé ìgbálódé òfin àti ìmọ̀ sáyẹ́nsì kò gbà pé ká fi ẹ̀sùn bẹ́ẹ̀ kàn ènìyàn tàbí ká ṣe ijàmba sí. Kò ní ìṣòro tó wà nínú pípa oṣó, ọkàn, ọ̀pọ̀ ìgbà, ẹ̀sùn àsán ni. Ẹ̀yàn le ní àìsàn ìṣòro ọpọlọ tàbí ìṣòro ayé tí a ò lóye, tí ó sì le yí padà sí ẹ̀sùn oṣó. Oṣó, èyí ti fa ìpara, ikú àti ìbànújẹ́ púpọ̀ lọ́dọọdún. Ẹlẹ́̀kejì, kò sí ẹ̀rí gidi tí ó fi hàn pé ẹnìkan jẹ́ oṣó tí ó sì yẹ kí a pa. Ọ̀pọ̀ ìtàn jẹ́ ìtàn ìbẹ̀rù, ìmọ̀ràn, àṣà tàbí ìtumọ̀ tí a fi ń ṣí ìṣẹ̀ tí kò lóye. Ìkẹta, òfin kò gba, kò gba láyè. Nínu òrùlé èdè òde òní, pípa èèyàn jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá. Kò sí ìdí kankan, ẹ̀sìn àṣà tàbí ìgbàgbọ́ tó lè jẹ́ kó bófin mu. Kí ni èyí ó yẹ kí á ṣe dípò rẹ̀? Bí ìṣòro bá jẹ́ ìlera, ká lọ sí ilé ìwòsàn. Bí ó bá jẹ́ ìṣòro ọpọlọ, ká rí amọ̀jà. Bí ó bá jẹ́ ìbànújẹ́ tàbí ìjọ ìràṣà, ká lo ọgbọ́n, jíròrò àti ẹ̀kọ́. Bí ẹnìkan bá ń ṣe ìwà búburú gidi, òfin ló yẹ kí ó dojú kọọ́, kì í ṣe ìkà. Ó tún ṣe pàtàkì kí á mọ̀ pé ọ̀pọ̀ nígbà ẹni tí à ń pè ní oṣó ni ẹni àìlera run, àgbàlagbà, obìnrin àìlera, ọmọ kékeré tàbí ẹni tí kò ní ẹni kan láti dá láàbò pípa tàbí fìfi ẹ̀sùn bẹ́ẹ̀ kan. Wọ́n jẹ́ ìkà àti àìdájọ́. Ní ìparí, àrà á kò gbọdọ̀ pa òun tí a pè ní oṣó sára. Ohun tí ààyè ń bèrè lọ́wọ́ wa ni ọgbọ́n, ìtẹ́lọ́rùn, ìfẹ́ àti ìdájọ́ tó dá lórí òtítọ́, kì í ṣe ìbẹ̀rù tàbí ìwà ìkà. Tí ó bá fẹ́, má fẹ́ o.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù nítorí pé aṣọ òtútù kì í ṣe aṣọ lásán. Ó jẹ́ ohun ìdábòbò ara papa jùlọ ní àkókò tí òtútù bá pọ̀. Ni àwọn àkókò bí ìgbà òjò, ìgbà hamartan tàbí níbí tí òtútù afẹ́fẹ́ ti lágbára, aṣọ òtútù ń ran wa lowo láti gba ihoho ara wa kúrò nínú òtútù tó lè fa àìsàn. Àwọn aṣọ òtútù tí mo ní, lè jẹ́ bíi jákẹ́ẹ̀tì, swẹ́tà, huddy tàbí agbada kékeré tí ó nípọn. Mo sábà máa ń yan aṣọ tí ó nípọn dáadáa tí ó sì lè pa ìgúná ara mi. Nígbà tí mo bá wọ aṣọ òtútù, mo máa rí pé ara mi tutù dáadáa, mo sì ní gbígbé tàbí ìrora tí òtútù lè fà. Mo tún mọ̀ pé kì í ṣe pé à ní aṣọ òtútù nìkan ni, bí a ṣe ń lo ó dáadáa tún ṣe pàtàkì. Nígbà tí òtútù bá pọ̀ ní òòru tàbí alẹ́, mo máa ń wọ aṣọ òtútù kí n tó jáde. Èyí ni ewu ìtútù ìkó, àrùn imú àti àìlera mìíràn kan. Ni àfikún sì i, aṣọ òtútù kọ̀-- un, ni ìpa lọ́ri ìtẹ́lọ́rùn àti ìlera ọpọlọ. Nígbà tí ara bá gbóná dáadáa, ọkàn máa ń balẹ̀, ènìyàn sì lè ṣiṣẹ́ dáadáa tàbí sinmi dáadáa. Kò sí ẹni tí yóò fẹ́ ṣiṣẹ́ tàbí rìn kiri nígbà tí ara tutù gan. Mo tún rantí pé, aṣọ òtútù kì í ṣe fún ara ẹnìkan--, ní ilé--. A tún gbọdọ̀ rántí ọmọdé àti àgbàlagbà torí pé wọ́n sábà máa ń ní ìfarapa sí òtútù jù. Ìdí i---- Nìyẹn tí ó fi dá kí ilé kọ̀ọ̀kan ní aṣọ òtútù tó pẹ́, fún gbogbo ènìyàn ní ìparí e. Bẹ́ẹ̀ni mo ní, mo ni aṣọ òtútù, mo sì mọ iye rẹ̀ gan. Ó ń dáàbò bo ìlera, ó ń mú ìtẹ́ lara, ó sì fi jẹkí ènìyàn lè dojú kọ àkókò òtútù láìsí iṣoro. Aṣọ òtútù jẹ́ ọ̀rẹ́ ara wa, nígbà tí ayé bá tutù.

Ifara, Ifara, Ifara sí, Ifara sí ìwé psalms. Ìwé psalms jẹ́ ìwé orin àdúrà pọ̀ nínú rẹ̀ ó sì kún fún ìyìn. Àkọ́ sílẹ̀ ìwé yìí ni àwọn ọmọ Israẹli máa ń wò, máa ń lò fún ìsìn wọn. Ìwé yìí sì tún tẹ́lẹ̀, tẹ́ pẹ̀lẹ́ mọ́ onírúurú àdúrà bíi àdúrà fún ààbò, ìyanu, ìrànlọ́wọ́, ìwòsàn, ìdáǹdè, ìpèsè, ìdájọ́ òdodo, ìdájọ́ òdodo àti ọ̀pọ̀ mìíràn. Ìwé psalms sọ nípa òdodo àti to tìtóbi, gíga, agbára Ọlọ́run. Ó jẹ́ ìwé tó ń kọ́ ni ní àdúrà gbígba. Bí ó tilẹ̀ jẹ́ pé psalms sọ̀rọ̀ lórí ìdáríjì, ẹ̀ṣẹ̀ àti ẹbẹ, síbẹ̀ àdúrà ló ṣe pàtàkì jù nínú rẹ̀. Dafidi nínú ìwé yìí yan àdúrà àti ìyìn láyọ̀ púpọ̀. Ó máa ń bá Ọlọ́run sọ̀rọ̀ nínú àdúrà àti nínú ìyìn pẹ́lú ìgbà gbogbo àti àtìtọ́. Psalms ni ìwé tí ó pọ̀ jù tí kò sí gbára lé ohunkóhun. Ó ní kókó tí ó yàtọ̀ sí ti ìwé tó kún. Àwọn ohun tí ó tún ṣe kókó nínú psalms ni ìgbé ayé ènìyàn, ènìyàn tí ó kún fún òye, òtítọ́ ìrètí ìsìn, ìwà rere àti ìgbéga àti ìtàn dídá ayé. Bákan náà, Ọlọ́run sì tún fi títọ́bi agbára rẹ̀ hàn. Ó sì tún fi ayé wa pé Ọlọ́run ni ọba tí ó tóbi jù, ju gbogbo rẹ̀ lọ. Ó tún mẹ́nuba ìlérí Ọlọ́run fún àwọn ènìyàn rẹ̀. Èlú Ọlọ́run àti tẹ́ḿpílì tí Ọlọ́run gbé. Kókó ọ̀rọ̀ ìwé kìn-ín, ìwé kejì, ìwé kẹta, ìwé kẹrin, ìwé káàrún. Ìbúkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú, tí kò dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ tàbí tí kò sì jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Ṣùgbọ́n, ayan inú rẹ̀ wà nínú òfin Olúwa àti nínú òfin rẹ̀ ni ó ń ṣe àṣàrò ní ọ̀sán àti òru. Ó dàbí igi tí à ń gbìn sí etí odò tí ń sàn, tí ń sọ, tí ń so èso rẹ̀ jáde ní àkókò rẹ̀, tí ère rẹ̀ kí yọ́ rẹ̀. Ohunkóhun tí ò dáwọ́ le ni yóò máa yọrí sí rere kò lè rí bẹ́ẹ̀ fún àwọn ènìyàn búburú. Wọn yóò dàbí iyan ọ̀gbọ̀n ọkà tí afẹ́fẹ́ ń fẹ́ dànù. Nítorí náà, àwọn ènìyàn búburú kì yóò lè dìde dúró ní ìdájọ́. Bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́ṣẹ̀ kì yóò lè dúró ní àwùjọ àwọn olódodo. Nítorí Olúwa ń sọ, sọ ọ̀nà àwọn olódodo, olódodo ṣùgbọ́n ọ̀nà àwọn ènìyàn búburú ni yóò ṣì gbé.

Èyí ṣe tí àwọn orílẹ̀ èdè fi ń dìtẹ̀ àti tí àwọn ènìyàn fi ń ṣe oríṣìíríṣìí àsàn. Àwọn ọba ayé péjọpọ̀ àti àwọn ìjòyè gbìmọ̀ pọ̀ sí Olúwa àti sí ẹni àmì òróró rẹ̀. Wọ́n sọ pé, ẹ jẹ́ kí a fà wọ́n fún ọ já, kí a sì ju ṣẹ̀kẹ́ṣẹ̀kẹ́ wọn nù. Ẹni tí ó gùn wà lórí ìtẹ́ ló ń rẹ́rìn-ín, Olúwa fi wọ́n rẹ́rìn-ín lélẹ́yà. Nígbà náà ni yóò bá wọn wí ní ibi ìbínú rẹ̀, yóò sì dẹ́rù bá wọn ní ìrunú rẹ̀. Ó wí pé èmi ti fi ọba mi sí ipò lórí Sioni, òkè mímọ́ mi. Èmi yóò sì kéde ìpinnu Olúwa. Ó sọ fún mi pé ìwọ ni ọmọ mi, lónìí èmi ti di baba rẹ. Bẹ̀rẹ̀ lọ́wọ́ mi, èmi yóò jẹ́ kí orílè, orílẹ̀ èdè ní, èdè di ìní rẹ, òpin, òpin ilẹ̀ ayé yóò sì jẹ́ ogun rẹ. Ìwọ yóò fi ọ̀pá irin ṣe àkóso wọn, ìwọ yóò sì rún wọn wọ́múwọ́mú bí ìkòkò amọ̀. Nítorí náà ẹ̀yin ọba, ẹ jẹ́ ọlọ́gbọ́n, ẹ gbọ́ ìkìlọ̀ èyí, alákòóso ayé. Ẹ sin Olúwa pẹ̀lú ìbẹ̀rù, ẹ sì máa yọ̀ pẹ̀lú ìwárìrì. Fi ẹni, fi ẹnu kọ́ ọmọ náà ní ẹnu kí ó máa ba à bínú, kí ó máa ba à pa yíryn, kí ó máa ba à pa yírún ní ọ̀nà yín. Nítorí ìbínú rẹ̀ lè ru sókè ní ẹ̀ẹ̀kan, ìbúkún fún gbogbo àwọn tí ó fi iṣẹ́ ibi wọn, iṣàdí wọn. Olúwa, báwo ni àwọn ọ̀tá mi ṣe pọ̀ tó báyìí? Báwo ni àwọn tí ó dìde sí mi ṣe pọ̀ tó? Ọ̀pọ̀lọpọ̀ ni ó ń sọ ní ti mi, ní ti tèmi pé Ọlọ́run kò ní gbà á lá. Ṣùgbọ́n ìwọ ni àṣà, ní àṣà yìí mi ká Olúwa. Ìwọ fi ògo fún mi, ìwọ sì gbé orí mi sókè. Olúwa ni mo kí gbé sókè si, ó sì dà mí lóhùn, ó sì dà mí lóhùn láti orí òkè mímọ́ rẹ wá. Èmi dùbúlẹ̀, mo sì sun, mo sì tún padà jí nítorí Olúwa ni ó ń gbé mi, ni ó ń gbé mi rún. Èmi kì í ó bẹ̀rù ẹgbẹ̀rún, ẹgbẹ̀rún ènìyàn tí wọ́n rọ̀gbà yìí mi ká. Dìde Olúwa, gba mi Ọlọ́run, lu gbogbo àwọn ọ̀tá mi ní àgbọ̀n kí ó sì ka ẹyin àwọn ènìyàn búburú láti ọ̀dọ̀ Olúwa. Ni ìgbà láti wá kí ìbúkún rẹ̀ wá lórí àwọn ènìyàn rẹ. Dà mí lóhùn nígbà tí mo bá ń pè ọ́. Ìwọ Olúwa òdodo mi, ìwọ Ọlọ́run òdodo mi, fún mi ní ìdáǹdè nínú ìpọ́njú mi. Ṣánú fún mi kí o sì gbọ́, kí o sì gbọ́ àdúrà mi. Báwo ni, báwo ni yóò ṣe pé tó ẹyin ọmọ ènìyàn tí ẹ ṣè sọ ògo mi di ìtìjú? Tí ẹ ò ṣe sọ ògo mi di ìtìjú, báwo ni yóò ṣe pé tó tí ẹ̀yin yóò ṣe fẹ́ràn ìtàn, ìtànjẹ àti ẹ̀yin yóò fi máa wá Ọlọ́run rẹ ké. Ṣùgbọ́n kí ẹ mọ̀ pé Olúwa ti ya ẹni olódodo sọ́tọ̀ fún ara rẹ̀. Olúwa yóò gbọ́ nígbà tí mo bá pè é. Ẹ bínú, ẹ má ṣe ṣẹ̀. Nígbà tí ẹ bá lọ lórí ibùsùn yín, ẹ bá ọkọ yín sọ̀rọ̀ kí ó sì dákẹ́ jẹ́.

Ṣáàmù Kàrún. Fún adarí orin. Fún ohun èlò orin fífọ́n. Ṣáàmù ti Dáfídì. Fi etí sí ọ̀rọ̀ mi, Olúwa, kí é sí àròyé mi. Fi etí sílẹ̀ sí igbé mi fún ìrànlọ́wọ́, ọba mi àti Ọlọ́run mi. Nítorí ìwọ ni mo gba àdúrà sí. Ní òwúrọ̀, Olúwa, ìwọ yóò gbọ́ ohun mi, ní òwúrọ̀, èmi yóò gbé ẹ̀bẹ̀ mi sí iwájú rẹ, èmi yóò sì dúró ní ìrètí. Nítorí ìwọ kì í ṣe Ọlọ́run tí ó ní inú dídùn sí búburú, bẹ́ẹ̀ ni ẹni ibi kò lè bá ọ gbé. Àwọn agbéraga kò lè dúró níwájú rẹ ìwọ kọ́ríra gbogbo àwọn aṣèbí, ìwọ yóò pa àwọn tí ń ṣe èkérun. Apání àti ẹni ètàn ènìyàn ní Olúwa yóò kóríra, ṣùgbọ́n èmi, nípa títóbi àánú rẹ̀, èmi yóò wá sínú ilé rẹ̀, nítọ̀ọ̀wọ̀tọ̀wọ̀ ni èmi yóò tẹríba sí ìyá tẹ́ḿpìlì mímọ́ rẹ̀. Tọ́ mi, Olúwa, nínú òdòdó rẹ̀, nítorí àwọn ọ̀tà mi. Mú ọ̀nà rẹ tọ́ níwájú mi. Kò sí ọ̀rọ̀ kan ní ẹnu wọn tí a lè gbàgbọ́, ọkọ̀ wọn kún fún ìparun. Ọ̀nà fún wọn ni ìṣààokù tí ó ṣí sílẹ̀, pẹ̀lú ahọ́n wọn ni wọ́n ń sọ ẹ̀tàn. Dá wọn lébi Ọlọ́run, jẹ́ kí rìkìṣí wọn jẹ́ iṣubú wọn. Lé wọn jáde nítorí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ wọn, nítorí wọ́n ti ṣọ̀tẹ̀ sí ọ. Ṣùgbọ́n jẹ́ kí gbogbo àwọn tí ó sádí ọ kí ó yọ̀, jẹ́ kí wọ́n máa kọrin fún ayọ̀ títí. Tan àbò rẹ sórí wọn àti àwọn tí ó fẹ́ràn orúkọ rẹ yóò máa yọ̀ nínú rẹ̀. Dájudájú, Olúwa, ìwọ bùkún olúdòdó, ìwọ fi ojúrere rẹ̀ yí wọn ká bí aṣà.

“Olúwa, má ṣe bá mi wí nínú ìbínú rẹ, kí wọn má ṣe na mí nínú gbígbóná i irúnu rẹ. Ṣàánú fún mi, Olúwa, nítorí èmi ń kú lọ. Olúwa, wò mí sàn nítorí egungun mi wà nínú ìnira, ọkàn mi wà ní nú ìrora. Yóò ti pẹ́ to, Olúwa, yóò ti pẹ́ to. Yípadà Olúwa, kí ó sì gbà mí i, gbà mí lá nípa ìfẹ́ rẹ tí kì í ṣàkí. Ẹnikẹ́ni kò ní rántí rẹ nígbà tí ó bá kú: ta ni yóò yìn ọ́ láti inú ìsà òkú? Agara. Agara ikerora ìkẹ́rorà mi dà mí tán, gbogbo oru ni mo n we we ibusùn mi pẹ̀lú ẹkún, mo sì fi omi rin ibusùn mi pẹ̀lú omijé. Ojú mi di àìlera pẹ̀lú ìbànújẹ́, wọ́n kùnà nítorí gbogbo ọ̀tá mi. Kuro lodo mi gbogbo eyin ti n se ise ibi nitori oluwa ki gbo igbe mi. Nítorí Olúwa ti gbọ́ igbe mi, Olúwa ti gbọ́ ẹkún mi fún àánú. Olúwa ti gba àdúrà mi, gbogbo àwọn ọ̀tá mi lójú. Won won yóò sì dààmú, wọ́n yóò sì yípadà nínú ìtìjú àìrótẹ́lẹ̀.”